Sọ fún wa nípa àjọyọ̀ ìkórè. Àjọyọ̀ ìkórè tí a máa ń ṣe, òun ni a máa ń ṣe lọ́dọọdún tó máa ń bọ́ sí ọdún Kérésì. Ìgbà tí ó wáyé òun ní ọ̀sẹ̀, no oṣù, oṣù December. Hmm. Oṣù December. Ọpẹ́ tí a mọ̀ sí ọpẹ́. Ọjọ́ yẹn ló máa ń wáyé tí a máa ń ṣe àjọyọ̀ àti ọdún ìkórè wa. A dẹ̀ máa ń ṣe jíjẹ àti mímu tí gbogbo èèyàn ó wá tí óò wá bá wá dúpẹ́.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Màá ń kí wọn ni àwọn ènìyàn tí mo bá ti rí. To bá jẹ àwọn ẹlẹgbẹ mi àwọn colleague mi, mo máa ń kí wọn "Ẹkarọ, ẹkáàsán, ẹkáàlẹ́" bo bá jẹ́ àwọn àgbàlagbà ni mo rí, mo máa ń kí wọn pẹ̀lú tẹríba náà ni. Hmm, but tó bá jẹ́ àwọn èèyàn tí ó sún mọ́ mi, a máa ń kira, a máa yọ̀ máára wa, a máa hug ara wa, hmm a máa dìmára wa, a sì máa ń kẹ́ra ni.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Nnn kò pẹ́ náà. Ẹnu ọ̀ṣu kan sẹ́yìn, soṣù méjì sẹ́yìn ni mo kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ tí mo sì rí i pé à tẹ ẹ̀ ìmọ̀ tí mo tun lè à kọ́ kún ìmọ̀ leleyii tí mo máa lè fi à mọ̀ à tí wọ́n ṣe ń gbé àwọn iṣẹ́ yìí kalẹ̀ rí. Hmmm, ko ju baun lo.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mo, bẹ́ẹ̀ ni ọ̀? Eléyii tìí tí ó jẹ́ ti ẹnu iṣẹ́, amo fáìlì tí mo máa ń lo, fáìlì àwọn ènìyàn tó jẹ́ ti ilé iṣẹ́ tí, ti mo ti ń ṣiṣẹ́, mo máa ń pa wọ́n mọ́ gidigidi níbi tí ọwọ́ àwọn ènìyàn o ni ti lè tó. Nítorí pé àwọn nǹkan tó, tó, tó wà very important ló wà nínú àwọn fáìlì yìí. Hmm, èèyàn gbọ́dọ̀, àń, fi pamọ́ dáadáa níbi tí ọwọ́ àwọn ènìyàn o ni ti lè tó.

Ìṣe wo ni ó nira jù fún ọ? Hmm kò síṣẹ́ kan pàtó tí o nira jù fún mi. Níwọ̀n ìgbà tí ààyè rẹ̀ bá wà, tí owó bá dẹ́ wà, tí àlàáfíà wà, hmm kò síṣẹ́ kan ti ti mo rò pé boya ò ní, jẹ́ nira. Hmm tí àkókò ẹ ò bá sí nìkan ló kù, tí àkókò ẹ wà, tí owo wà, tí o sì, tí o sì rònú, ẹ, tí ààyè ẹ wà, hmm kò siṣẹ̀ kankan tí èmi ò le ṣe. Ò bá jẹ́ keèyàn lọ school lọ tún ìmọ̀ kọ́ ni, hmm dédé nàá ni fún mi.

Lérò rẹ, báwo ni àwọn nǹkan, nǹkan ní ìbáraẹnisọ̀rọ̀ ṣe rí? Èyí tí ò ń lò, ohun tí o fẹ́ràn, ohun tí ò ń bí ọ nínú àwọn ìkàn ìbára ẹni sọ̀rọ̀. N ìbára ẹni sọ̀rọ̀ pé oríṣìíríṣìí àwọn bí fóònù ta ń lò náà. Ìbáraẹnisọ̀rọ̀ náà ní àwọn áàpù ta ń lò náà, àwọn WhatsApp, Twitter, Facebook, Instagram, àwọn nǹkan ìbára ẹni sọ̀rọ̀ náà ni. N, èyí tí ò ń lò, mo máa ń lo WhatsApp jù. Ohun tí o fẹ́ràn, mo fẹ́ràn WhatsApp nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà níbẹ̀ tí mo máa ń bá sọ̀rọ̀. Ohun tí ó ń bí ọ nínú, ni èmi ò fẹ́ràn Facebook mọ̀ sí nítorí pé oríṣìíríṣìí nǹkan ló wà níbẹ̀ àti fake life àti gbogbo ẹ̀ lo pọ̀ ń bẹ pọ̀ sí i, ó pa àwọn kan tó kàn. Nítorí pé WhatsApp ǹikan ni mo fẹ́ràn jù láti lò.